Mo máa ń ṣètò imeeli mi dáadáa. Mo sì máa fi ránṣẹ́ sí eniyan tí wọ́n bá fẹ́ fi ṣiṣẹ́ to ba fẹ́ fi download nǹkan. Èyí tí ó bá si gbádùn torí re o pé máa dìliiti e danu. Oríṣiríṣii email moní. Moní tó melò mo ní náaa moní tó mẹ́wàá, ó pọ̀ lòrí fóònù mi.

Mo mọ́wọ́ Ọlọ́run, màá gbàdúrà sí Jésù kó mú mi sùn, kó tún mú mi jí láyo atàlááfíà. Toba di bá di òru, mo máa ń wo, mo máa ń wo ọ̀pá mose tó sùn ti mi lẹ́ẹ̀gbẹ́. Mo máa ń wò ó náà, màá yí so wọ ọmọ mi.

Ìwà ìṣòwò mi hùn kín bẹrẹ láti òrúbó. Ìgbà mí wá tin bàa ń fowó bẹ̀rẹ̀ business, tó jẹ́ pé ó kékeré la fi bẹ̀rẹ̀. Eré díè láàrí, tí a bá mọ́ra dáadáa gan an, inú eré òún, tí èèyàn bá mọ́ra tí èèyàn kálá le lórí, e yóò fẹ́ ná ju owó. Ṣùgbọ́n tọ, Ọlọ́run fún lóóre ọfẹ àìsò ni nà kúnà.

Mo mọ̀ itúnmọ̀ orúkọ mi o. Orúkọ mi ni Òdúwẹrẹ Àánú Ólúwà. Orúkọ ọmọ mi ni ìmọ́lẹ̀ dé ọ̀nà ṣí. Ó tún mọ orúkọ ọmọ mi. Ìbọ̀kọ mi ìdí jẹ́ ò mọ̀ ọ̀túnmọ̀ orúkọ ẹni tí.